Sọ fún wa bí o ṣe ń ran àgbà lọ́wọ́ lórí fóònù. Ríran àgbà lọ́wọ́ lórí fóònù jẹ́ ọ̀nà tí ó dára àti ohun tí yóò rẹ láti rí àgbà lọ́wọ́ lórí fóònù, a lè pè wọ́n.

Sọ fún wa bí o ṣe pàdé ẹni tí ó ṣe ìfipín ẹ. Mo pàdé ọkọ mi, olówó orí mi, tó jẹ́ ẹni tó ṣe pàtàkì jùlọ fún mi ní Ìpínlẹ̀ Èkó nígbà tí mo lọ gbé ọ̀dọ̀ rẹ̀.

Ènìyàn mélòó ni ó wà ní agbègbè mélòó ni ó ṣí? Oríṣiríṣi ènìyàn ló wà ní agbègbè mi. Oríṣiríṣi ènìyàn wà ní agbègbè tí mo wà. Mo mọ nínú wọn, ṣùgbọ́n, ki ṣé gbogbo won.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Mo lọ sí ọjà ní ọjọ́ mẹ̀rìn ṣẹ́yìn, nígbà tí mo lọ ra àwọn ohun èlò tí mo fẹ́ lò ní inú ilé.

Se o maa n fún àwọn òṣìṣẹ́ ni owo. Mi ò tíì ni òṣìṣẹ́ tí ó ń ṣiṣẹ́ abẹ́ mi. Ìdí èmi ni nìbí tí mo ṣe máa tọ́jú ọ̀pọ̀lọpọ̀ tó bá ń gbé mọ ní o.

Kíni ó máa ń gbọ́ nígbà tí ó bá wà ní inú ọkọ̀? Mo fẹ́ràn láti gbọ́ orin gbogbo ìgbà tí mo bá wà ní inú mi ọkọ̀, mo sì nífẹ̀ẹ́ sí orin Kristẹni láti máa gbọ́.

Ṣé o jí ní kùtùkùtù tàbí kí ló dé? Mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ ní ojojúmọ́ mio kin pe jí mosi máa ń mójútó gbogbo iṣẹ́.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Tí ìdènà ọkọ̀ bá wà, bóyá mo ń lọ sí ibi iṣẹ́ tàbí mo ń jáde, màá wa ọ̀nà tí mo lè dé ibi.

Se o máa ń de ní àkókò, mo máa ń de gbogbo àkókò tí ó dára. Àkókò tí ó dára ni mo ti lè máa dín, mo sì fẹ́ràn láti máa ti gbàgbé ibẹ̀ gẹ́gẹ́ ibi tí mo bá lọ sí ibi tí mo bá rin sí.

Sọ fún wa nípa rédíò Yorùbá. Rédíò Yorùbá jẹ́ rédíò tí àwọn ọmọ Yorùbá ti máa ń gbọ́ ìròyìn ìpínlẹ̀ tàbí ìròyìn ti agbàláyé. Ó sì jẹ́ rédíò tí a máa nifẹ̀sì láti gbọ́.

Ṣé o ní àwòrán lára, mi ò ní àwòrán kankan ní àra, torí mi òbínrin ni mi mi ṣe lè. Tí o fẹ́ràn láti máa ya àwòrán sí ara mi, mi ò ní festi láti máa ya àwòrán sí ara mi.

Ṣé o máa ń jẹun nínú ọkọ rẹ? Ibi tó bá jẹ bíi oúnjẹ ìpápánu tíì a lè fi panu mo máa ń jẹ e ní gbogbo ìgbà, ṣùgbọ́n mi ò kìí ń jẹ oúnjẹ tí ó ní.

Báwo ni o ṣe ń tọ́jú ìwé àti ohun òwó? Ìwé jẹ́ ohun pàtàkì tí mo máa ń tọ́jú dáradára, àti ìwé ẹ̀lẹ́rìndòdò àti àwọn ìwé tí mo máa ń kà. Ó jẹ́ àwọn ìwé tí mo bá ń pa mú tí mo fi máa ń tọ́jú.

Lérò rẹ, kíni ó ṣọnù ní agbègbè rẹ. Agbègbè mí jẹ́ agbègbè tí ó dáke tí kò sí ohun kankan tí ó ṣònu níbẹ̀. Mi ò sì ní ìfẹ́ si láti sọ ọ̀pọ̀ nǹkan nu ní agbègbè mí. Agbègbè mí dára, ó sì rẹwà.

Sọ fún wa nípa ohun tí ó ń bi ọ nínú gidigidì. Àá òun to n bi mi nínú gidigidi tàbí tí ènìyàn ṣẹ mi o máa a ń sọ fún ohun tó ṣe ó dùn ma dẹ jẹ́ kan mọ wípé ohun tí ó ṣe ko dára. Bọ̀ mi o ki n gbe sínú lọ titi.

Sọ fún wa bí àkókò ọjọ́ ṣe rí nípa lórí ojú omi. Àkókò ọjọ́ ṣe pàtàkì, ó sì ṣe kókó ní ojú omi, ó sì jẹ́ ohun tí ó dára, ó sì jẹ́ ohun tí mo nifẹ si fún ojú ọjọ́ dára.

Báwo ni ọjọ́ rẹ ṣe máa ń parí? Ọjọ́ mi máa ń parí ní dédé ago mẹ́rin iroẹ́ tí mo bá jáde lọ sí ilé iṣẹ́. Mo sì máa rí pé mo ṣòro tó kódun. Mo máa ṣiṣẹ́ mi dáadáa ṣùgbọ́n ṣe bó ṣe yẹ kó ṣe.

Sọ fún wa nípa èèyàn. Iyan jẹ́ oun tí kò dára torí àkókò ìyàn, kò ní sí oúnjẹ, kò ní sí omi òǹikàlúkú a wà bí ọmọ kékeré àti èrìn tín jáde lọ sí.

Ṣé o ní aṣọ wíwẹ̀ bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí i òmuwẹ̀. Mo rí i lọ́ ti mo fi ń wẹ̀. Ó ti pẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni tó máa n kọ́ àwọn ènìyàn bí a se ń wẹ̀. Mo ní àṣo tí mo tún lè ri lò fún ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ èyí.

Sọ fún wa bí ọ̀rẹ́ ṣe yípadà pẹ̀lú ọdún. Bẹ́ẹ̀, ọ̀rẹ́ le dán ni ábílìbí náà máa ń dà. Bá pé ti ènìyàn ti rí ọ̀rẹ́, ọ̀rẹ́ máa ń yípadà. Ìbè ní ìwà, ènìyàn máa ń yípadà ní ìgbàkúùgbà, pàápàá jùlọ ìgbà tí ówo bá wà lọ́wọ́ ènìyàn.